Púpọ̀ nínú àwọn ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayára bí àṣà mi tuntun máa ń sábà bọ́ sí ìgbà tí mo bá nílò rẹ̀ gangan torí ẹ̀rọ ayára bí àṣà ò kí ń ṣe ohun tí èèyàn lè ṣe láì rí fún ìgbà pípẹ́. Ṣùgbọ́n tó bá ṣe pé eléyìí tí mo lè ní ṣuurù dí, à ìgbà tó sábà máa ń wù mí jù ni ìgbà tá bá wà nínú ìgbà tí oṣù bá di oṣù kọkànlá nínú ọdún. Iyẹn inú oṣù Belu kótó kan oṣù Ọ̀pẹ tàbí nínú óṣù Ọ̀pẹ náà fún ara rẹ̀. Iyẹn oṣù, oṣù kẹ-- oṣù kọkànlá àti oṣù kẹjìlá ọdún, òun ni mo sábà máa ń nífẹ̀ẹ́ sí láti ra, ló sábà máa ń wù mí láti ra àwọn ẹ̀rọ ayára bí àṣà mi tuntun. Ìdí ni wípé tá bá ti wà ní àwọn àkókò yìí, à gbogbo àwọn ẹyọ, ẹ̀rọ ayára bí àṣà tuntun àti àwọn ilé iṣẹ́ tó ń tà wọ́n, wọ́n sábà máa ń yọ, à wọ́n sábà máa ń fi wọ́n sílẹ̀ pẹ̀lú owó kékeré torí wọ́n ò ní fẹ́ kí wọ́n pò sórí igbá di inú ọdún tuntun. Fún ìdí èyí, wọ́n máa ń já owó orí rẹ̀ sílẹ̀ dáadáa tó ṣe pé yóò wà ko wá níwọ́n. Àwọn, àwọn owó tí wọ́n fẹ́ tà gan gan yóò dínkù tó bẹ́ẹ̀ gẹ tó ṣe wípé a máa bọ́ síbi ìlàjì iye tí w-- tó yẹ kí wọ́n tà gan gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé wọ́n ò ní fẹ́ kí àwọn ẹ̀rọ yìí kó wà ní orí igbá wọn títí di inú ọdún tuntun. Fún ìdí èyí, àsìkò yìí ni mo fẹ́ràn jù láti máa ra àwọn ẹ̀rọ ayára bí àṣà mi tuntun torí pé èmi náà ó lè jèrè lórí rírà, màá sì tún lè fi owó púpọ̀ pamọ́ lẹ́yìn tí bá ra ohun tó wù mí tán. Àh nínú gbogbo àwọn ìgbà tí mo sábà máa ń ra ẹ̀rọ ayára bí àṣà mi kò wọ́pọ̀ tó máa ń sábà bọ́ sí irú àsìkò yí, ṣùgbọ́n àsìkò yí ló sábà máa ń wù mí jù nítorí pé tí ẹ̀rọ ayára bí àṣà tó bá bàjẹ́ tẹ́lẹ̀ ní kó tún un ṣe tàbí kó ra mìí torí ó ṣe kókó gan láti ní ẹ̀rọ ayára bí àṣà lọ́wọ́.

Bẹ́ẹ̀ni mo ní irungbọ̀n. À, irungbọ̀n jẹ́ ẹ̀kan nínú àwọn oun tí àwọn èniyàn fi ń ṣe ẹwà ju ní òde lẹ́nu jọ́ mẹ́ta yìí tó ṣe pé ẹni tí ò bá ní irungbọ̀n ojú a máa ti pé ó wu o wun náà láti ní. Irungbọ̀n mi si jẹ́ ọ̀kan pàto nínú àwọn, en- oun tí mò ń rí mú lò fi ṣe oge. Torí èmi kì í ṣe irun kín gé apá ibìkan, kín má gé apá ibìkan àbí kín lo ìrẹ́tí táwọn ènìyàn ọkùnrin lò ní ìsìn tí wọ́n ń lu etí àbí fi ọṣẹ sí irun oríṣìíríṣìí oge àbí kí wọ́n wọ aṣọ tí wọ́n ń pè ní crazy, à, oge pọ̀ táwọn ènìyàn ń ṣe ṣùgbọ́n ìkan lára àwọn ge tí emi ní tí mò ń ṣe náà ni, à, irungbọ̀n. Irungbọ̀n mi fi ààyè sílẹ̀ fún mi láti, à, láti fi já-- mo máa ń fi irungbọ̀n mi dára boti wu mí. À, ní, nígbà tó ṣe pé irun gbìgbọ̀n, irun, irugbọ̀n yìí dá sí pé kò ní àpónle kankan àbí ǹkan kan tó bá jẹ́ pé lú ẹ ní ta bá ń sọ̀rọ̀ ń pa tẹ̀sìn torí gbogbo àwọn nǹkan tí mo sábà máa ń ṣe, àwọn oge tí mo, tí àwọn ènìyàn ṣe tí mi, tí mi ò fi bẹ́ẹ̀ bá wọn ṣe látàrí pé ààìsì tí mò ń ṣe ò fàyè gbá. Torí ẹ ni mi ò ṣe ṣe. À, ṣùgbọ́n fi máa fi irun gbọ̀n sílẹ̀ kó dà? Ó tun wa lára àwọn nǹkan tí a kà sí ǹkan daadà ní inú ẹ̀sìn tí mò ń ṣe fún ìdí èyí mo ní irun gbọ̀n, mo sì máa ń da irun gbọ̀n mi sí. À, mi ò ní, ehm, mi ò ní ìyàwó tàbí bóyá ẹni tí mo ń fẹ́ ṣùgbọ́n púpọ̀ nínú àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi lóbìnrin wọ́n sì máa ń fi, à, máa ń, máa ń fi ṣàwàdà fi ṣeré pé irun gbọ̀n mi a máa dá wọn ní ọ̀run. Wọ́n sì máa ń fi ṣeré nígbà mí, pàápàá jù lọ àwọn ẹ̀gbọ́n mi pé a, àwọn kan sì máa tún fi pọ́n mi lé káàkiri ibi tí mo bá lọ pé a, "Ẹni tí ó ní irun gbọ̀n, so dájú dájú kí kí wọn kì í ṣe ọmọ kékeré." À, fún ìdí èyí, à, bẹ́ẹ̀ ni mo ní irun gbọ̀n.